Ṣé ó máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Owó àfikún jẹ́ owó kan tí ó ṣe pàtàkì nígbà gbogbo. Mọ̀dẹ̀ máa rí dájú pé mo ṣe eléyìí fún àwọn òṣìṣẹ́ tí wọ́n bá ba mí ṣiṣẹ́ nígbà tí wọ́n bá ṣe iṣẹ́ dé ojú ìwọ̀n tàbí tí wọ́n bá ṣe iṣẹ́ ju àkókò lọ. Eléyìí ni láti fún wọn ní ìtara láti ṣe iṣẹ́ tí ó dára dára, dára dára náà.

Báwo ni o ṣe máa ń gba iyìǹ? Gbigba iyìǹ jẹ́ ǹkan tí yóò ṣe pàtàkì sí mi. Tó dé máa ń mú inú mí dùn lórèkóòrè nígbà tí mo bá ní àwọn ǹkan kan tí mo nílò láti ṣe bóyá ní ibi iṣẹ́ tí mo bá ṣe iṣẹ́ ọ̀tún àwọn ènìyàn máa ń kí mi. Àwọn dẹ̀ máa ń fún mi ní ẹ̀bùn náà. Ilé ni mo máa ń ṣe nígbà tí mo bá fẹ́ gba iyìǹ lọ́wọ́ àwọn ènìyàn tàbí ní ibi iṣẹ́.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Mo máa ń ṣiṣẹ́ fún wákàtí mẹ́wàá lójoojúmọ́. Aàtọ́ dẹ̀ jẹ́ nǹkan tí yóò ṣe pàtàkì sí mi. Ah, láàárọ̀ nígbà tí mo bá kúrò nílé ní dédé ago mẹ́jọ, tí mo bá débi iṣẹ́, mo máa bẹ̀rẹ̀ iṣẹ́ ní dédé ago mẹ́sàn án lọ sí ago márùn-ún ìrọ̀lẹ́. Ìgbà yìí ni mo máa ṣẹ̀ṣẹ̀ ṣíwọ́ iṣẹ́ láti padà lọ sílé.

Ṣe o mọ bí a ti n ṣe ìrànwọ́ àkókò? Ìrànwọ́ àkókò jẹ nǹkan ti o ṣe pàtàkì, mo dẹ̀ máa ń ṣẹ elèyíi ni ọ̀nà ti o tọ àti ní ọ̀nà ti o yẹ. Nígbàtí àwọn ènìyàn bá need ìrànlọ́wọ́, èèyàn máa ń rí dáju pé mo ṣe fún wọn. Lalaí ṣo fún ẹnì kankan. Eléyìí de jẹ nǹkan ti o ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti ṣe ìdáàbòbò àwọn nǹkan kan to wa láàrin èmi àti àwọn ènìyàn mìíràn.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

Ṣé o ní orúkọ ìnagijẹ? Orúkọ ìnagijẹ jẹ́ orúkọ kan tí mi ò ní, ó dẹ̀ jẹ́ orúkọ kan tí mo fẹ́ràn láti rán nípa ìdí èyí nígbà tí àwọn nǹkan kan bá ṣẹlẹ̀, a bọ́yá láti ná àwọn nǹkan kan jẹ tàbí láti ṣe nǹkan báṣubàṣu. Eléyìí kì í ṣe ènìyàn tí mo jẹ́ nípa ìdí èyí, mi ò ní orúkọ ìnagijẹ rárá.

Èso wo ni o fẹ́ràn jẹ ju? Ẹ̀yọ tí mo fẹ́ràn jẹ ju ni èso ápù. Ẹ̀so yìí jẹ́ èso kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ láti máa ń jẹ nítorí pé ó dára, ó dẹ̀ jẹ́ ǹkan tí ó sàn, tó máa ń fún èèyàn ní àyìǹkan tí èèyàn máa fi ń ṣe okun ní ara náà, ó dẹ̀ jẹ́ èso kan tí ó tó dùn.

Ìgbà mélòó ni o máa ń ṣe àṣàyàwò ímélì rẹ? Àṣàyàwò ímélì mi jẹ́ nǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè, nítorí pé ó ṣe pàtàkì sí mi. Ó dẹ̀ jẹ́ nǹkan tí à ọmọ mi rí i dájú wípé mo ṣe dáradára, nítorí wípé ní bíbàyen ni mo ti máa ń gba ìpè fún iṣẹ́ tàbí fún àwọn nǹkan mi tí wọ́n tún ṣe pàtàkì sí mi náà.

Báwo ni ọṣẹ máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? Eleyii mo máa ń ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Mo dẹ̀ máa rí i dájú wi pé gbogbo àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe, mo máa ń ṣe wọ́n ní àkókò. Eleyii, máa je ki n ní ìgbà fún, ìgbésí ayé mi láti ṣe àwọn nǹkan tí mo nífẹ̀ẹ́ sí naa.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Eré ìdárayá tí mo fẹ́ràn jù ni, à, eré orí ìtàgé. Eré orí ìtàgé jẹ́ nǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ tí inú mi dà máa ń dùn sí lórí kòrè nígbà tí mo bá ń wò wọ́n. Odí de máa ń múnú mi dùn, ó de jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe, à, ṣẹ́ bí ènìyàn náà ní orékòrè.

Ṣe o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Eléyìí jẹ ǹkan ti mo máa ń ṣe dáradára. Mo ma ríi dájú pé àwọn fáìlì mi ti wọn ṣe pàtàkì si mi, mo ma pa wọn mọ ni ọ̀nà to tọ àti ni ọ̀nà to yẹ, láti ríi dájú pé mo ṣe àwọn ǹkan ti mo ni ṣe, to jẹ kí àwọn ojúṣe mi náà ni ọyan ti o tu dára lọpọlọpọ náà, gẹgẹbi ènìyàn.

Ṣé o máa ń wọ ìbòrùn? Àì ìbòrùn jẹ́ nǹkan tí mo máa ń wọ̀ nígbà gbogbo nítorí pé ó ṣe pàtàkì. Ó dẹ̀ jẹ́ ǹkan tí inú mi máa ń dun sí ná nígbà tí mo bá ní àwọn nǹkan tí mo nílò láti ṣe. Ìyẹn ní ìta, ìgbà yẹn ni mo máa wọ ìbòrùn láti rí i dájú pé mo dá àbọ̀ ara mi, kí oòrùn má bàá lọ ṣe mí níyìṣẹ́ tàbí ṣe àwọn nǹkan tí ò dára sí mi lára rẹ̀

Kí ni àwọn ìdojúkọ tí ó wà ní ibi iṣẹ́ rẹ? Àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi jẹ́ nǹkan tí ó pò tó dẹ̀ burú jáì, ìlànà rẹ. Lálákòókò, àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi jẹ́ àwọn nǹkan tí a máa ń fúnni bí mi. Lálákòókò iná mọ̀nàmọ́ná àti àwọn ẹ̀rọ irinṣẹ́ bíi laptop náà.

Báwo ni o ṣe máa n rìn ìrìnàjò lọ sí ibi iṣẹ́? Ìrìnàjò mi lọ sibi iṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi, mo dẹ̀ máa ń ṣeléyìí ní òkúòrè ní ọ̀nà tí ó tuda náà. Nígbà tí à mo bá fẹ́ lọ sibi iṣẹ́, o máa ń gba bíi wákàtí méjì iyen láti kúrò láti ilé lọ sí ibi iṣẹ́ náà, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára.

Nígbà wo ni o kẹ́yìn ní alábúrúkú? Ìgbà kẹ́yìn tí mo ní alábúrúkú nígbà tí mo wà ní ilé, à, ilé ìwé ẹ̀kọ́ ìbẹ̀rẹ̀. Nígbà yẹn náà lohun, o ní alá kan tí mo lá tí o jẹ́ alá tó gburu jái tò dẹ̀ mú ẹrù bà mí gidigidi. À, láti ìgbà yẹn ni mo tì lá alábúrúkú omiràn.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Ìlànà ìpolówó mi jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Mò de máa ń ṣe elé lorè kórè nígbà tí mo bá nílò láti ṣe àwọn ǹkan kan tí àwọn ṣe pàtàkì ṣe mi, bóyá ní ibi iṣẹ́ tàbí níbi ọjà. Ni àpáta òun, mo máa ń ṣe ìpolówó ní orí tẹlifíṣàn àti orí àwọn TV àti ẹ̀rọ ìbáṣeṣẹ.

Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ asina rẹ? Àwọn ọ̀rọ̀ asina mi jẹ́ àwọn ǹkan náà tó jẹ́ wípé mo fẹ́ràn láti máa kọ wọ́n sílẹ̀. Eléyìí dé jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn ní ọ̀rẹ́ kórè nígbà tí mo bá fẹ́ lo àwọn ọ̀rọ̀ wọ̀nyí, mo máa ń rí wọn lò nítorí pé mo máa ń rántí wọn ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ náà.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Ní òwúrọ̀, mo fẹ́ràn láti máa ń jẹ búrẹ́dì àti tíì. Eléyìí jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ nítorí pé ó máa ń fún mi ní okun àti agbára láti ṣe àwọn iṣẹ́ tí ó ṣe pàtàkì sí mi, àti láti rí dájú pé mo ní okun kí n tó jẹ oúnjẹ ọ̀sán.

Ṣé o mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkọ? Nígbà tí ìdojúkọ bá wà, mo máa n rí i dájú pé mo dá àwọn ọkọ̀ yìí dúró ní ọ̀nà tó tọ́ àti níran tó yẹ láti lo àwọn ọgbọ́n ìmọ̀ àti òye tí mo kọ́ iyen ní ilé ìwé ẹ̀kọ́ a Yunifásítì sí wọn àti láti pe àwọn ènìyàn tí wọ́n ní ọgbọ́n lórí eleyi ìná.

Báwo ni o ṣe máa ń jí ni òwúrọ̀, ni òwúrọ̀ kùtùkùtù mo ma n jí ni déédéé aago márùn, ìgbà yìí je ìgbà ti mo fẹ́ràn láti ma jí, a lẹhin yẹn mo ma n rí dájú wípé a mo ṣe àwọn ǹkan bí iṣẹ́ nínú ilé náà, tọ dẹ ti jẹ àwọn ǹkan ti o ṣe pàtàkì si mi, bí èyí mo ṣe má n jí.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù ni ìrẹsì. Ìrẹsì jẹ́ oúnjẹ kan tó jẹ́ wípé, à, ó dára lọ́pọ̀lọpọ̀. Inú mi dẹ máa ń dùn nígbà tí mo bá ń jẹ ẹ́. Ìrẹsì jẹ́ oúnjẹ kan tó jẹ́ wípé a lè sè é ní oríṣiríṣi ọ̀nà. Ìdí nìyí tó jẹ́ kí n fẹ́ràn ìrẹsì dáradára ní ọ̀nà tó pọ̀.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú ìrìn ri? Ọkọ̀ ojú ìrìn jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo de máa ń lo eleyìí ní òrékòorè nígbà tí mo bá nílò láti lọ láti ibìkan lọ sí ibòmíràn. Eléèni mo máa ń lò à ní òrékòrè nígbà tí mo bá fẹ́ rìn láti ibìkan lọ sí ibòmíràn.

Ṣé o máa ń rántí àlá rẹ? Àlá jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dè máa ń rántí àlá mi dáradára nítorí pé eleyii jẹ́ nǹkan tí ó máa ń finu mi dùn. Ó dè jẹ́ ǹnkan tí ó tú dára náà gẹ́gẹ́ bí ọmọkùnrin. Ó dára kí ènìyàn máa rántí àwọn àlá tí ó bá lá lẹ́ẹ̀kọ̀kan. Ó lè jẹ́ ǹkan tí ó dára náà.

Ṣé o mọ ń ka àwọn àdéhùn rẹ̀, àdéhùn dáadáa? Àdéhùn jẹ́ ǹkan tó ṣe pàtàkì nígbàtí mo bá ní àwọn ǹkan kan tí mo nílò láti ṣe boya iṣẹ tàbí à láti ṣe àwọn iṣẹ́ àkànṣe. Mo máa rí dájú pé mo ka àwọn àdéhùn tó bá wà níbẹ̀ dáradára kí n tó bu ọwọ́ lù wé àbí kí n tó ṣe àwọn ǹkan kan náà.

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Nígbà tí mo bá fẹ́ lọ sùn, nǹkan tí mo fẹ́ràn láti máa wọ̀ ni aṣọ òro àbí aṣọ alẹ́. Eléyìí jẹ́ aṣọ kan tí ó fẹ́lẹ́ tí ò kí ń mú oró mú ènìyàn. A tó dẹ̀ jẹ́ ǹkan tí ènìyàn máa ń wọ̀ nígbà tí wọ́n bá fẹ́ lọ fún àwọn olóyìn. Wọ́n máa pè é ní night wears, tọ dẹ̀ jẹ́ aṣọ alẹ́

Ibiyi ni o n ra nkán. Nígbàtí mo bá fẹ́ ra àwọn ǹkan kan, mo fẹ́ràn láti lọ sí ọjà. Ọjà jẹ́ ìbì kan tí o ṣe pàtàkì lójoojúmọ́. Nígbàtí mo bá nílò láti ra àwọn ǹkan kan tí wọn tun ṣe pàtàkì fún mi náà gẹ́gẹ́ bí ènìyàn, ọjà jẹ́ ibì kan tí mo máa ń lọ lóòrèkóòrè láti lọ ra àwọn ǹkan tí mo nílò láti lò.

Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? Yeah, ṣíṣe iṣẹ́ láti ilé jẹ́ nǹkan tí mò máa ń ṣe nígbà mìí, nígbà tí mo bá ní àyè láti ṣe àwọn eléyìí, nítorí pé wọ́n ṣe pàtàkì, mo dẹ̀ fẹ́ràn láti máa ṣe iṣẹ́ ní ilé nítorí pé ó mú ìrọ̀rùn wá. Ó dẹ̀ jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn.

Báwo ni ọ̀ṣọ́ máa ń ṣe ìdúnàádúrà? Ìdúnàádúrà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì bóyá ní ibi iṣẹ́ tàbí ní ibi ọjà. Eléyìí máa n jẹ́ kí ni àdéhùn àti láti wá sí ìṣọ̀kan pẹ̀lú àwọn ènìyàn. Tó de jẹ́ ǹkan tí mo máa ń ṣe tó máa ń jẹ́ kí àlàáfíà wà láàárín ènìyàn náà.

Ìgbà mélòó ni ọ máa ń wo ojú àwòrán lójoojúmọ́? Ojú àwòrán jẹ́ nǹkan tí mo máa ń wò lọ́pọ̀lọpọ̀ nítorí ibí bàyíí ni mo ti máa ń ṣe àwọn iṣẹ́ a ní ibi iṣẹ́, tọ́ dẹ̀ jẹ́ àwọn nǹkan tí wọ́n tó ṣe àpàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà. Mo dẹ̀ máa ń ṣe èléyìí lóòrèkóòrè nípa idí yìí, mo máa ń wo ojú àwòrán lóòrèkóòrè.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún ni oṣù February. À eleyi dẹ̀ jẹ́ oṣù kan tí inú mi dùn gidigidi nítorí pé ó jẹ́ oṣù tí a bí mi. Ó dẹ̀ jẹ́ oṣù kan tí, à, mo máa ń ṣe àyè ìlànà àti ìbẹ̀rẹ̀ ọdún fún àwọn iṣẹ́ tí mo nílò láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o máa ń sáré? Ṣé sáré jẹ́ nǹkan tó dára lọ́pọ̀lọpọ̀. Nígbà tí mo wà nílé ìwé ẹ̀kọ́ girama ìgbà yìí, mo máa ń lọ sí ibi ìdíje eré sísá. Ó tódẹ̀ jẹ́ wípé mo máa ń gba ipò kíní láti bẹ̀ wá sílé. Eléyìí dára lọ́pọ̀lọpọ̀, ó dẹ̀ jẹ́ ǹkan tí ọmọ finúmí dùn gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣẹ́ lóore kóòre.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Ìgbà tí mo máa ń fọ aṣọ ni ọjọ́ Saturde. À nínu óṣe, ìgbà yí jẹ́ ìgbà tó jẹ wipe, mo máa ní ààyè láti ṣe àwọn iṣẹ́ ilé. Ìgbà yí ni mo dè máa ń fọ àwọn aṣọ mi. À tó dè máa ń dán gidigidi nítorí pé, àìgbà yí ni mo máa ń fi ọkàn ba lẹ̀ láti ṣe iṣẹ́ ilé náà.

Ṣé o ní ọgbà? Ọgbà jẹ́ nǹkan tí mo ní. Mo jẹ́ ènìyàn kan tó fẹ́ràn ọgbà gidigidi tí mo dà máa ń gbin àwọn nǹkan oríṣiríṣi bíi fúláwà, bíi, àìfọ̀ tàbí iṣu sínú rẹ̀ to dẹ̀ jẹ́ nǹkan tí, a, dá lọ́pọ̀lọpọ̀. Nípà ìdí èyí, mo ní ọgbà, gbà sí ẹ̀yìnkùlé mi náà.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Àwọn ẹ̀rọ ìgbésókè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì gidi gidi, mo ní mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ láti rí i dájú wípé mó bá wọn sọ̀rọ̀, láti ṣe àwọn bí ìpàdé tàbí àwọn iṣẹ́ tí ó ní àkànṣe nínú.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Ìpè fídíò jẹ́ ìpè kan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀. Mo dẹ̀ máa ń ṣe eléyìí gidigidi nítorí pé nígbà tí mo bá fẹ́ ṣe ìpàdé, à, pẹ̀lú àwọn ènìyàn bí a ní ibi iṣẹ́ tàbí ní ibi ọjà, mo máa ń rí dájú pé mo ṣe ìpè fídíò pẹ̀lú wọn. Mo dẹ̀ máa ń ṣe pẹ̀lú àwọn ènìyàn mi àwọn ará ẹbí mi náà.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Àwọn oníbàárà jẹ́ àwọn ènìyàn tí wọ́n ṣe pàtàkì sí mi àmọ́ mi ò kì n jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú wọn nítorí pé mi ò fẹ́ àrínfín kankan látọ̀dọ̀ àwọn ènìyàn nípa ìdí èyí, mo máa rí dájú pé mo ṣe àwọn nǹkan tí mo ní ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ gẹ́gẹ́ bí ènìyàn náà.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Àwọn aládùúgbò mi jẹ́ àwọn ènìyàn kan tí mo mọ gidigidi. O jẹ́ wípé a maa n jo sọ̀rọ̀, à maa n jo sọrẹ̀, a de máa ń sẹ àwọn nǹkan tí ó dára fún wa náà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Àwọn ènìyàn yìí jẹ́ àwọn ènìyàn tó ní ọgbọ́n àtàwọn ènìyàn tí a jọ máa ń ṣe ètò náà.

Ṣé o fẹ́ràn coffee tàbí tea? Mo fẹ́ràn à tea dáradára, tea jẹ́ nǹkan tí mo fẹ́ràn jù nítorí wípé tea máa ń fún mi ní okun àti agbára láti ṣe àwọn iṣẹ́ à tí mo nílò láti ṣe ìyẹn ní ọjọ́ọjúmọ́. À, eléyìí le jẹ́ ǹkan tí yóò tún wa dára fún mi lọ́pọ̀lọpọ̀. Náà ni pá èdè i yìí, mo fẹ́ràn tea.

Ṣé o mọ bí a ti ń ya àwòrán? Yíya àwòrán jẹ́ nǹkan tí inú mi dùn sí. Nígbà tí mo wà ni ilé ìwé ẹ̀kọ́ ìbẹ̀rẹ̀ yẹn ní primary school, ìgbà yẹn ni wọ́n kọ́ wa ní bí a ṣe ń ya àwòrán. Ní ìgbà tí a máa ń ṣe àwọn ohun kan kan ní ilé ìwé nígbà yẹn, tó dẹ̀ já nǹkan tí ó mú inú mi dùn, tó jẹ́ kí n mọ bí wọ́n ṣe ń ya àwòrán gidi gidí.

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ? Nígbà tí èmi àti àwọn ọ̀rẹ́ mi bá lọ ṣ'odé, da bá lọ ra nǹkan tí a dènì lọ àti san àwọn owó wọ̀nyí, àwọn ẹlẹ́yìí la máa ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Adè máa fẹ́ràn láti máa pín owó yìí ní ọgbọ̀ gbà náà láí ṣí ìjà.

Bawo ni o ṣe máa ń ṣètò àwọn ímeèlì rẹ? Síṣètò àwọn ímeèlì jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi. Mo dẹ máa ń ṣètò àwọn ẹlẹ́yìí dáradára. Láàlakọ́kọ́, mo fẹ́ràn láti máa ríi dájú wípé à mọ̀kọ wọ́n sílẹ̀ àwọn ímeèlì tọ́jọ mọ́, tí iṣẹ́, tí òwò tàbí ti ọjà náà, mo máa ń ṣètò wọn lotọ̀lọ̀tọ̀

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ìgbà tí òjò ò bá sí à nígbà tí òjò ó bá rọ̀. Nígbà yìí ni mo fẹ́ràn láti máa ṣe àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe lójoojúmọ́. Ó dẹ̀ máa ń fún mi ní ìtara láti kópa nínú àwọn ńkan kan tí wọ́n tùn ṣe pàtàkì fún mi náà gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o mọ bí a ti ń fọn? Fífonn jẹ́ ǹkan tí ò dára lọ́pọ̀lọpọ̀. Mo mọ bí a ti ń fọn gidigidi. Ní ìgbà tí a bá ń ṣe ọdún ìjẹ́ṣu ní ìlú wa, ìgbà yí ni a máa ń ra fèrè láti fi fọn. Eleyi ni a máa n ṣe láti dá àwọn ènìyàn lára yá ní ọ̀nà tó tọ́ àti àní ọ̀nà tí o ṣi yè náà tótó ṣe pàtàkì níbi eré ìdárayá wa.

Àkókò wo ni o fi sílẹ̀ rẹ sí? Iṣẹ́ mi jẹ́ ǹkan tó ṣe pàtàkì sí mi. Àkókò tí mọ́ dẹ̀ fi sílẹ̀ jẹ́ ǹkan ti o tu ṣe pàtàkì náà. Alákọ́kọ́, mo fi iṣẹ́ mi sí dédé aago mẹ́sàn-án sí aago márùn-ún ìrọ̀lẹ́. Ìgbà yí ni mo fi iṣẹ́ mi sí. Ó dẹ̀ jẹ́ àkókò kan tí ó dára.

Ṣé o máa ń mu coffee ní ibiṣẹ́? Àáà, láti mu coffee ní ibiṣẹ́ jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn láti máa ṣe nítorí pé ó jẹ́ nǹkan tí kò dára lára mi. Nígbà tí n bá mu coffee ní ibiṣẹ́, ó máa ń jẹ́ kí oorun kun mi, tódẹ̀ jẹ́ nǹkan tí kò dára láti máa ṣe. Ìyẹn ni ìbìṣẹ́ náà, láti àkọ́kọ́

Bawo ni o ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Àjọyọ̀ ìjọ ìbí mi jẹ́ ọjọ́ kan tí inú mi máa ń dùn tódẹ̀ ṣe pàtàkì sí mi àmọ́ nígbà tí mo bá bá ṣe àwọn eléyìí, mo máa ń rí dájú wípé mo ṣe a-àjọyọ̀ pẹ́rẹ́ṣẹ́ pẹ̀lú àwọn ẹbí mi tàbí ọ̀rẹ́ ní ọ̀nà tí kò ṣe ọ̀ràn tí ó pọ̀ lọ bẹ́ẹ̀ yẹn náà.

Ṣé o ní àìsàn ìkórìíra sí oúnjẹ kan? Oúnjẹ tó jẹ́ wípé mi ò fẹ́ràn láti máa jẹ ni ọbẹ̀ ilá. Ọbẹ̀ ilá jẹ́ ọbẹ̀ kan tó dè jẹ́ oúnjẹ kan tí mi ò fẹ́ràn nítorí wípé mi ò fẹ́ràn ǹkan tí ó bá ń wọ́. À ó dè jẹ́ ǹkan tí mi ò fẹ́ràn láti máa jẹ nítorí pé ó ní ìkìlọ̀ tí wọ́n sọ fún mi náà nígbà yẹn lọ́hùn-ún.

Nígbà wo ni ọ máa ń fọ ọkọ̀ rẹ? Nígbà tí mo bá fẹ́ fọ ọkọ̀ mi, ìyẹn jẹ́ nǹkan tí ó tún ṣe pàtàkì sí mi náà. Àwọn máa ń fọ ọkọ̀ mi yẹn ní ìgbà tí mo bá ní àsìkò ní ìparí ọ̀sẹ̀, ìyẹn ni ọjọ́ Sátidé tàbí ọjọ́ Fraíde. Ìgbà yíì mo fẹ́ràn láti máa fọ ọkọ̀ mi torí pé ìgbà tí ààyè máa ń ṣẹ́ ṣílẹ̀ ni yẹn.

Báwo ni ìwà ìsọ̀wọ́ rẹ ṣe rí? Ìwà ìsọ̀wọ́ mi jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀, ó de jẹ nǹkan tó fà á tí àwọn ènìyàn fi fẹ́ràn mi ní ibiṣẹ́ àbí àti níbi tí mo ní ń ṣe ọjà náà. Ìwà ìsọ̀wọ̀ mi jẹ́ nǹkan tí ó dára, ó de jẹ nǹkan tí ó máa ń jẹ́ kí àwọn ènìyàn o ṣọ nkan dáradára nípa mi.

Ṣé orí máa fọ́ ọ nígbà mìíràn tí mo bá ṣe iṣẹ́ tó ní agbára lọ́pọ̀lọpọ̀? Èyí máa jẹ́ kí orí fọ́ mi, àmọ́ kì í ṣe nǹkan tí kò tí ì ṣẹlẹ̀ rí. Wá, mi ò dẹ̀rí bí ǹkan tí kò dára ṣe nígbà mìíràn nígbà tí mo bá ṣe iṣẹ́ tí ó pọ̀. Eléyìí máa jẹ́ kí orí fọ́ mi ní ìgbà gbogbo náà Ọlọ́run.

Ṣé o máa ń fi aṣọ ìbora bora nígbà tí o bá sùn? Nígbà tí mo bá sùn, mo máa ń lo aṣọ ìbora nítorí pé ó dára. Ó dẹ̀ jẹ́ nǹkan tí inú mi máa ń dùn sí láti máa ń lò nígbà gbogbo náà. Aṣọ ìbora dára, à ó dẹ̀ jẹ́ nǹkan tí, à, mo máa ń lò nítorí nígbà tí òtútù bá wà abí nígbà tí ọyẹ́ máa mú.

Ṣé o máa ń jẹ gọ́ọ̀mù? Gọ́ọ̀mù jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ń jẹ nígbà mi nítorí pé ó dùn, ó dẹ̀ máa ń fún mi ní okun àti agbára láti ṣe àwọn iṣẹ́ kan tó jẹ́ wípé à won dára. Wọ́n dẹ̀ tún ṣe pàtàkì fún mi ná. Nígbà gbogbo nípa ìdí èyí, mo máa ń jẹ gọ́ọ̀mù. Ó dẹ̀ jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa jẹ gẹ́gẹ́ bí ènìyàn ná.

Oṣù wo ni a bí ọ? Oṣù tí a bí mi ni oṣù February. Ìyẹn ni ọjọ́ méjìdínlógún ní oṣù February ni ọjọ́ tí a bí mi, ó dẹ̀ jẹ́ ọjọ́ kan tí inú mi máa ń dùn, tí ayọ̀ mi máa ń kún gidigidi náà, a tó dẹ̀ jẹ́ ọjọ́ ayọ̀ àti ọjọ́ ìdùnnú fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Nípa ìdí èyí, oṣù tí mo fẹ́ràn jù ni oṣù yẹn.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lẹ́ra fún ìlera? Oúnjẹ tó lérò fún ìlera jẹ́ oúnjẹ kan tí ó dára. Ọ̀pọ̀lọpọ̀ ọmọdé máa ń jẹ àwọn oúnjẹ yìí. Àgà tí ó bá jẹ́ oúnjẹ tí àwọn olóyìnbo tàbí tí àwọn dókítà á pèsè tàbí tí wọ́n sọ pé kí n lọ jẹ, wọ́n máa ń jẹ wọ́n gidigidi ni.

Ṣé o mọ bí a ti ń se oúnjẹ? Bí a ti ń se oúnjẹ jẹ́ nǹkan tí mo mọ daradara nítorí pé eléyìí jẹ́ nǹkan tí mo kọ́ lọ́dọ̀ à ìyà mi kí n tó kúrò ní abẹ́ wọn. Nígbà yẹn l'òun, mo mọ bí a ṣe ń se oúnjẹ. Ó dà jẹ́ ǹkan tí inú mi máa ń dẹ̀ sí lóòrèkóòrè nígbà tí mo bá ṣe àwọn eléyìí iná, nítorí pé ó dára.

Ojú wo ni- ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ ni ọjọ́ ìsinmi. Ọjọ́ ìsinmi jẹ́ ìgbà kan tó jẹ́ wípé ènìyàn máa ń sinmi dáradára. Ó de máa ń fún èèyàn ní ìgbà àti àkókò láti ṣe àwọn nǹkan tí ó bá wù náà nípa ìdí èyi. Ìgbà yí ni mo fẹ́ràn jù lọ nínú ọ̀sẹ̀.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Àṣà tí ẹbí mi máa ń ṣe ni wípé a fẹ́ràn láti máa ṣe àjọyọ̀ ní ìparí ọdún, tí gbogbo àwọn ènìyàn yóò parapọ̀ wá sí ibì kan láti ṣe àjọyọ̀, láti rí ara wa, láti kí ara wa, tọdọ̀ jẹ́ nǹkan tí a máa ń ṣe láti ìdájú pé ìsọdọ̀kan wà nínú ẹbí.

Ṣé o máa ń ṣe ìdáàbòbò òrùn sára? Ìdáàbòbò òrùn jẹ́ ǹnkan tí ó ṣe pàtàkì tí àwọn olóyinbo mo ṣi. Umbrella, eléyii ni mo máa ń gbé lóorekoore nígbà tí mo bá fẹ́ jáde tí òrùn bá pọ̀. Àá, dáradára, mo máa n rí dájú wipé mo lo àwọn ìdáàbòbò yìí láti fi dáàbòbò ara mi kí òrùn bá máa ṣe mi léṣe dànù.

Ṣé o máa ń fi tùràrí? Tùràrí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì dáradára. Mo dè máa ń lo ilé yìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Mo máa ń lo tùràrí dáradára nítorí ó dára, ó máa ń lé ẹmi burúkú kúrò ní ilé, ó máa ń pa ẹ̀fọn, ayan àti àwọn ẹkún kéékèèké tó máa ń wà nínú ilé. Nípa ìdí èyí, mo máa ń fi tùràrí.

Ṣé o ní àgbàlá ọjọ́? Àgbàlá ọjọ́ jẹ́ nǹkan tí mò ń ní sí ẹ̀yìnkùlé mi. Íbi bàyìí ni mo fẹ́ràn láti máa jókò sí lóòrèkóòrè nígbà tí mo bá nílò láti gba tẹ́kùnsára, bọ́ya ní àṣálẹ́ nígbà tí mo bá dé láti ibi iṣẹ́ tàbí nígbà tí mi ò fẹ́ràn láti wo ètò orí tẹlifíṣàn ní alẹ́ kí n tó lọ sùn. Íbà yìí ni màá jókò sí àgbàlá ọjọ́.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Mo máa ń pe àwọn oníbàárà tuntun dáradára. Eleyii jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi láti máa ṣe láti rí i dájú wípé ọjà gbòòrò ṣi àti ríi pé mọ ní àwọn ǹkan kan tí wọ́n tó ṣe, à tí wọ́n ṣe pàtàkì náà àti láti rí i dájú wípé àwọn oníbàárà mi ń gbèru si wọ́n de n pọ̀ si.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Lálákọkọ nígbà tí mo fẹ́ bá àwọn oníbàárà sọ̀rọ̀, mo máa bá wọn sọ̀rọ̀ ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Aà, mo fẹ́ràn àlàáfíà ní gbogbo nnkan tí mo bá ń ṣe. Mo dẹ̀ máa ń rí dájú wípé mo máa ń fún wọn ní ẹ̀bùn, mo dẹ̀ máa bá wọn sọ̀rọ̀ ní ìbọ̀wọ̀ àti ní ọ̀rẹ́ náà.

Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? Oúnjẹ tó ní ata jẹ́ oúnjẹ kan tí mo fẹ́ràn, à láti máa jẹ gẹ́gẹ́ bí ènìyàn. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó tún dára náà fún ènìyàn. Oúnjẹ tó ní ata dára, ó jẹ́ ǹkan tí mo fẹ́ràn. Ó dẹ̀ jẹ́ ǹkan tí inú mí máa ń dùn sí nítorí pé ó máa ń jẹ́ kí ara jí pípé. Ó dẹ̀ máa ń jẹ́ bí ẹ̀ ìlérò fún ara náà.

Ṣé o máa ń fi ìpara sára? Ìpara jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi. Mo dè máa ń fi eleyii si arin nígbà tí mo bá lọ wẹ̀. Ìpara jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀, à ọdẹ̀ jẹ́ nǹkan tí ó dára kí gbogbo àwọn ènìyàn máa lò nítorí pé ó máa ń fi ara dán. Ó jẹ́ nǹkan ìlera fún ara àti fún àwọ ènìyàn náà.

Nígbà wo ni o kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́? Àkíkọ ìgbékalẹ̀ iṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, àfún ènìyàn, ó dẹ̀ jẹ́ ǹkan tí inú mi máa ń dùn sí náà lóòrèkóòrè. Nígbà tí mo bá nílò láti ṣe àwọn eléyìí, mo máa ń ṣe é dojú ìwọ̀n, mo dẹ̀ máa kọ wọ́n láti dájú wípé iṣẹ́ gbèrò síwájú àti mo ṣe àwọn ǹkan tí mo ní ṣe náà.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá sìn? Nígbà tí mo bá sìn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo fẹ́ràn láti máa tọrọ àforíjì lọ́wọ́ àwọn ènìyàn. Nígbà tí mo bá sìn, à ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì nítorí wipé ènìyàn o lè ṣe àìmọ̀ ṣe eléyìí tàbí tí ń bá dẹ̀ ṣe, máa dáa se.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Ilé oúnjẹ jẹ́ ibi kan tí mi ò fẹ́ràn láti máa ń lọ, bọ̀ ìgbà kẹ́yìn tí mo lọ síbẹ̀ ni, à, ọ̀sẹ̀ tó kọjá. Ìgbà yẹn nígbà tí mo dé láti ibi iṣẹ́, nígbà tí mo dé ilé, mo rí pé kò sí oúnjẹ nílé, mi ò dẹ̀ ní agbára láti se oúnjẹ, ìgbà yẹn ni mo lọ sí ilé oúnjẹ lọ rọ oúnjẹ.

Ṣé o máa ń ṣèwádìí àwọn alábàáṣiṣepọ̀? Síse ìwádìí àwọn alábàáṣiṣeọpọ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì ná. Mo de máa ń ṣe eléyii lórèkórè nígbà tí mo bá nílò láti ṣe wọ́n. Bóyá tí mo bá fẹ́ mọ àwọn nǹkan kan tí ó ń ṣẹlẹ̀ ní ibi iṣẹ́ tàbí kin tó gba wọn ṣi iṣe, oun ni mo máa ń ṣe àwọn eleyìí.

Ṣé o máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Bí bẹ̀rẹ̀ ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ̀ máa ń ṣe léè lóòrè kóòrè gẹ́gẹ́ bí ènìyàn. Nítorí pé nígbà tí mo bá ṣìnà, ìgbà yẹn ni mo máa ń bèrè ọ̀nà, láti rí i dájú wípé mo mọ ibi tí mò ń lọ àti dájú pé láti kàwọn ènìyàn ṣe àjúwe fún ọ̀nà fún mi náà.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ nígbà tí àwọn iṣẹ́ bá pọ̀ lọ́wọ́ mi tàbí tí ń bá ní àwọn ọkọ̀ mìíràn tí mọ nílò láti ṣe? Mo máa rí dájú pé mo ní ìdánidúró níbi iṣẹ́ láti rí dájú pé àmọ́ lọ sinmi, kí n sùn, kí n wo fíìmù tàbí kí n lọ sí ibi ìdárayá i lé ni mo máa ń ṣe láti fi pàrọ̀ ọkàn mi.

Ṣé o ní káàdì ìṣe? Káàdì ìṣe jẹ́ nǹkan tí mo ní, à ọ̀dẹ jẹ́ nǹkan tó ti ṣe pàtàkì fún mi náà. Nígbà tí mo bá wà ní ibi iṣẹ́, káàdì yìí ni mo máa ń lò. Látirí dájú wípé à tí mo bá nílò láti ṣe àjúwe ara mi fún àwọn ènìyàn alaise àní àní lórí rẹ, káàdì yìí ni mo máa ń lò. Nípà ìdí yìí, mo ní káàdì ìṣe.

Irú etí ìgbọ́ wo ni o máa ń lò nígbà tí mi bá fẹ́ lọ sí eré ìdánì? Láti lọ sí ibi tí ó ṣe pàtàkì sí mi náà, mo máa ń lo etí ìgbọ́ tí àwọn ilé-iṣẹ́ Samsung tí wọ́n ṣẹ̀ ṣe jáde. Eleyii dé jẹ́ etí ìgbọ́ kan tí ó dá lọ́pọ̀lọpọ̀, tí ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ tún dára, a, gidi gan ni.

Kí ni àwọn ẹ̀rọ fún iṣẹ́ ojú iwájú àwọn eleyii je nǹkan tí ó ṣe pàtàkì. Àwọn èrò mí fún àwọn eleyii ni wípé kí n lọ kọ́ ìmọ̀ tuntun àti láti ṣe àwọn nǹkan tí ó dára láti rí i dájú wipé iṣẹ́ mi ń tẹ̀síwájú ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Eleyii de jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi náà.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ ti o rántí? Ìgbà yí ni ìgbà tí mo lò pẹ̀lú à-bàbá bàbá mi tó jẹ́ ènìyàn kan tó jẹ́ akíkanjú, wọ́n dẹ̀ jẹ́ ọdẹ. Wọ́n kọ̀ mí ní àwọn nǹkan kan, wọ́n ṣàlàyé àwọn ọ̀rọ̀ ìṣẹ̀nbáyé àti àwọn nǹkan kan tí ó ti ṣẹlẹ̀ sẹ́yìn tó dẹ̀ mú inú mi dùn gidigidi náà.

Ṣé o máa ka ìwé? Kíka ìwé jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ka ìwé à lọ́pọ̀lọpọ̀. Mo fẹ́ràn ìwé nítorí pé ìwé dára, ó máa ń mú ọgbọ́n wá, ó dẹ̀ máa ń mú ìmọ̀ wá náà nígbà tí àmọ̀ bá nílò láti ṣe ìwádìí tàbí tí mo bá fẹ́ kọ́ ìmọ̀ tuntun. Ìwé jẹ́ ǹkan àkọ́kọ́ tí mo máa ń kà láti rí i pé mo kọ̀ wọ́n dáradára.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Ohun ọ̀ṣọ́ jẹ́ nǹkan tí ó dára. Àwọn ilé ni mo máa ń wọ̀ bóyá nígbà tí mo bá fẹ́ lọ sí ibi ayẹyẹ, lọ sí òde tàbí ibi àjọ̀dún. Mo fẹ́ràn láti máa wọ nǹkan ọ̀ṣọ́ sára nítorí pé ó dára. Ó dàjẹ́ nǹkan tí a ó máa ń finú mi dùn lóòrèkóòrè náà nítorí wípé nǹkan tí ó dára ni.

Bawo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Àwọn ohun èlò jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì láti mú àwọn iṣẹ́ ọ̀tún wá tàbí láti ṣe àwọn nǹkan kan tí wọ́n tún ṣe pàtàkì fún ènìyàn náà lórèkórè. Nígbà tí mo bá fẹ́ ṣe àwọn ilé yìí, mo máa n ríi dájú wípé mo ṣe wọ́n ní ọ̀nà tí ó tọ́. Mo dẹ̀ máa n lọ sí ọjà láti lọ ra àwọn ohun èlò.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Ago ọwọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń wọ àwọn èlé yìí lóòrèkóòrè nítorí pé ó dára. Ó dẹ̀ jẹ́ nǹkan tí inú mi máa ń dùn sí náà. Mo máa ń wọ ago ọwọ́ nítorí pé ó dára láti mọ àkókò àti ìgbà tí mo wà tàbí láti fi jẹ́ gẹ́gẹ́ bí ohun ọ̀ṣọ́ èèyàn nígbà tí mo bá fẹ́ lọ sí òde náà.

Ṣé o ti gun alùpùpù rí? Alùpùpù jẹ́ ọkọ̀ kan tí mo gun nigbati mo wà ní ìlé ìwé ẹ̀kọ́ gírámà nígbà yẹn lọ́hùn. Ọkọ̀ yii ní mo máa ń lò nígbà tí mo bá fẹ́ lọ sí ibi iṣẹ́ tàbí nígbà tí mo bá fẹ́ lọ sí ilé ìwé mi náà. Mo máa ń gun ọkọ̀ yìí lóòrèkóòrè tó se jẹ́ nkan tí inú mi dùn sí.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Tí tọ́jú ara mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Láàkọ́kọ́ mo fẹ́ràn láti máa jẹ àwọn ohun tí ó dára. À jíjẹ ohun tí ó dára ṣe pàtàkì. Elẹ́yìí ni mo dẹ̀ máa ń ṣe lóòrèkóòrè. Mo máa n rí dájú wipé mo jẹ àwọn oúnjẹ tí ó dára. Láàkọ́kọ́ mo wẹ̀, mo ṣe ekánná mi dáadáa, mo gẹrun mi, mo dẹ̀ fi ohun ìpara sára náà.

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Adùn tí mo fẹ́ràn nínú ice cream ni strawberry. Strawberry jẹ́ adùn kan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Tó dẹ jẹ́ wípé ó dára ní ara náà. Mo máa ń ṣe èléyìí lóore kóòrè. Inú mi dẹ̀ máa ń dùn sí nígbà tí mo bá mú adùn yìí ni mo máa ń wá lóore kóòrè nínú ice cream.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Ilé ìjọsìn jẹ́ ibìkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ fẹ́ràn láti máa ń lọ sí ilé ìjọsìn dáradára nítorí pé ó dára. Ó dè jẹ́ ibìkan tí mo ti máa ń gbàdúrà sí Ọlọ́run, bá Ọlọ́run sọ̀rọ̀ tàbí ibi tí mo ti máa ń bá àwọn ẹlẹgbẹ́ mi pàdé náà. Ẹ̀yin ni ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni ọjọ́ ìsinmi.

Ṣé o máa pa owó pamọ́? À pìpà owó pamọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ máa ṣe eléyìí ní ìgbà gbogbo náà nítorí pé ó dára. Ó jẹ́ nǹkan tí mo nílò láti máa ṣe látirí dájú wípé mo ní owó pamọ́ sí ibìkan tí mo lè lò ní ọjọ́ iwájú àbí láti ṣe àwọn nǹkan tí ó dára ní ọjọ́ iwájú náà. Nípàá ìdí èyí, mo máa pa owó pamọ́.

Bawo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? À, nígbà tí mo bá ní àkókò, mo máa ń lò ó pẹ̀lú ẹbí mi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ye. Eléyìí dé máa ń mú inú mi dùn, à, gidigidi. Lálákọkọ, mo fẹ́ràn láti rí dájú wípé, à, mo gbé wọn jáde lọ sí ibòmíìràn láti lọ ṣayé àti láti lọ jẹun náà.

Ṣé o máa ń dé ní àkókò? Dídé ní àkókò jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi lóòrèkóòrè nígbà tí mo bá fẹ́ lọ sí òde bíi ìpàdé, àjọ tàbí láàárín àwọn ẹgbẹ́. Mo máa n rí i dájú pé mo dé ní àkókò nítorí wípé ó ṣe pàtàkì, ó máa ń fún èèyàn ní iyì ó dẹ̀ máa ń jẹ́ kí n rí i dájú wípé mi ò fi àkókò àwọn ènìyàn padà nu.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan? Mo jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan nítorí pé ṣíṣe ètò ǹkan jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì lóorekóore nígbà tí mo bá ní àwọn ǹkan kan tí mo fẹ́ ṣe. Mo fẹ́ràn láti ṣe ètò rẹ̀ ní gẹ́lẹ́gẹ́lẹ́ láti mọ bí ó ṣe máa lọ àti láti ri dájú wípé ǹkan tí mo máa nílò láti rí pé ó jẹ́ àṣeyọrí.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Mo máa ń ra epo fún ọkọ̀ mi ní ìgbà méjì ní ọ̀sẹ̀. Ó dẹ̀ jẹ́ nǹkan tó ṣe pàtàkì yẹn ní àárọ̀ nígbà tí mo bá fẹ́ lọ sí ibi iṣẹ́ ní ọjọ́ Ajé, ní ọjọ́ Monday, mo máa ra epo sínú ọkọ̀. Tọ bá ti di ọjọ́ Friday náà, mo máa ra epo sínú ọkọ̀ náà. Eléèni mo máa ṣe nígbà gbogbo.

Bawo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Àwọn àdéhùn mi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi, mo dẹ̀ máa ń rántí wọn ní òrékòóré. Mo fẹ́ràn láti máa kọ àwọn àdéhùn sílẹ̀, a, mo máa kọ wọ́n sílẹ̀ ni ìgbà tí mo bá ní àdéhùn pẹ̀lú àwọn ènìyàn, tí bá kọ wọ́n sílẹ̀, eléyìí máa jẹ́ kí n rántí wọn ní ìgbà gbogbo tí àsìkò rẹ̀ bá tó láti rántí wọn.

Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? Ìgbà tí mo máa ra ẹ̀rọ ayárabíàṣá tuntun, ó dá dúró lórí ìgbà tí eléyìí tí mò ń lò tẹ́lẹ̀ bóyá tí ó bá bàjẹ́ tàbí tí kò bá ṣiṣẹ́ mọ. Ìgbà yìí ni mo máa n ra ẹ̀rọ ayárabíàṣá tuntun láti ri dájú pé mò tẹ̀síwájú iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́

Irú ẹbun wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn nígbà tí àwọn ènìyàn bá ṣe nǹkan ayẹyẹ, bọ́ya ọjọ́ ìbí, a igbéyàwó tàbí àwọn nǹkan tí ó ṣe pàtàkì fún wọn náà. Mo fẹ́ràn láti máa fún wọn ní ẹbun tó jẹ́ wípé wọn máa máa rí ní ìgbà gbogbo àti wípé ẹbun tó ní iyì àtọ́tọ́ ní ọlá ni mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn nígbà tí wọ́n bá ṣe nǹkan àjọyọ̀

Ṣé o máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Kíkọ̀wé pẹ̀lú ọwọ́ jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí mi, láti ìbẹ̀rẹ̀, ọwọ́ jẹ́ nǹkan tí mo máa ń lò láti máa fi kọ nǹkan, ó dà jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ nítorí pé àwọn ènìyàn wọn máa ń sọ bẹ́rẹ́ wípé, àbí mo ṣe ń fi ọwọ́ kọ nǹkan ó jẹ́ nǹkan tí ó dára tí wọ́n lè fẹ́ràn.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Ohun àkọ́kọ́ tó ṣe pàtàkì ní ibi iṣẹ́ mi ni iná mọ̀nàmọ́ná. Iná mọ̀nàmọ́ná jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gẹ́gẹ́ gẹ́gẹ́ nítorí pé eleyi nii mo máa ń lò lóòrèkóòrè láti rí dájú pé mo ṣe àwọn iṣẹ́ tí mò ń ṣe. Eléyìí kejì ni, à, kọ̀ǹpútà. Kọ̀ǹpútà jẹ́ nǹkan tí ó tún ṣe pàtàkì náà ní ibi iṣẹ́ mi.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni àjọ̀dún Kérésìmesì, tó jẹ́ wípé gbogbo àwọn ènìyàn máa ń wá papọ̀ láti ṣe àjọ̀dún àti ìdárayá nípa ọjọ́ ìbí Jésù, tó dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi náà.

Ṣé o ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí? Mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí, ní ìgbà tí ó pọ̀ gidi gan nítorí wípé mo máa ń ṣiṣẹ́ ní ìlú mìíràn. Ìgbà mí tí n bá bá lọ ṣe ìsinmi tàbí tí n bá bá lọ jẹ gbádùn pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, a máa ń lọ sí ìlú mìíràn náà. Mo ti rìnrìn àjò lọ lọ́nàkọ́ náà.

Ṣé o ní ìforúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá? Ìforúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ̀ ní ìforúkọ̀sílẹ̀ gidigidi nítorí pé ó ṣe pàtàkì sí mi, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára náà tí mo fẹ́ràn láti máa ṣe, láti rí dájú pé mo ní ààyè àti ààyè lọ sí ibẹ̀ ní ìgbà gbogbo tí mo bá fẹ́ràn láti lọ.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Nígbà tí ọ̀sán bá yá, oúnjẹ ọ̀sán mi ni, oúnjẹ ìpanu. Nítorí pé mi ò fẹ́ràn oúnjẹ tí ó wúwo ní ọ̀sán. Kò dẹ̀ sí oúnjẹ tí ó ń dára lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀yen. Àmọ́ ní ọ̀sán, oúnjẹ ìpanu, bí i àkàrà ni mo fẹ́ràn láti máa jẹ.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Ọwọ́ tí mo máa ń lò ni ọwọ́ ọ̀tún. Ọwọ́ yìí jẹ́ ọwọ́ tí mo fẹ́ràn láti máa ń lò lọ́pọ̀lọpọ̀, tí mo dẹ́ n fi òsì fi ṣe, èkejì, amọ́ ọwọ́ ọ̀tún jẹ́ ọwọ́ kan tí mo máa ń lò láti fi ṣe gbogbo àwọn nǹkan tí mo bá ní ero láti ṣe lọ́gán.

Nígbà wo ni o máa ń fà? Nígbà tí mo bá fà ni bóyá tí ìgbà tí mo bá fẹ́ ṣe ilé tàbí tí mo bá fẹ́ bọ́ àwọn aṣọ tí mo bá wọ̀, ìgbà yí ni mo máa ń fà. To dẹ̀ jẹ́ ìgbà kan tí a ò ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn náà. Mo dẹ̀ máa rí i dá jù pé mo ṣe èléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ náà.

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà? Ígbà tí mo kẹ́yìn lọ rí dókítà ni oṣù kan sẹ́yìn. Igbayi ni mo lọ ṣe àyẹ̀wò, ààh, ara mi nítorí wipé nǹkan tí mo máa ń ṣe ní oṣooṣù nìyẹn. Oṣù tí ó dẹ̀ kọjá mi ò lọ àmọ́ oṣù kí óṣù méjì sẹ́yìn, mo lọ sí ilé ìwòsàn láti lọ ṣe rí dókítà.

Ṣé o máa ń mu ohun pirutini? Òhun mímu pirutini jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa mú torí pé ó jẹ́ ǹkan àti kò fi bẹ́ẹ̀ dá lára fún ènìyàn láti máa mú. Nígbà ìdí èyí, mo rí i dájú wípé mi ò mú àwọn eléyìí nítorí pé wọ́n kò dáa lára. Kí nì ṣe àwọn ǹkan tí mo fẹ́ràn láti máa mú náà?

Báwo ni o ṣe máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Ààyè ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń rí i dájú pé mo máa ń lo oríṣiríṣi ọ̀nà láti rí i dájú pé mo dáàbò bo ààlà alakọkọ. Mo fẹ́ràn láti máa lo pasiwọdu láti rí i dájú pé àwọn ènìyàn wọ́n ò ní ààyè sí ibi ikọ́kọ́ mi.

Ṣé o máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀? Àwọn òfin ìyára ọkọ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì lóòrèkóòrè nígbà tí mo bá lo pópónà tàbí ojú ọ̀nà. Mo máa rí i dájú pé mo bọ̀ wọ́n fún àwọn òfin wọ̀nyí. Mi ò tẹ̀ wọ́n mọ́lẹ̀ nítorí pé ó ṣe pàtàkì kí ènìyàn kí ó bọ̀ wọ́n fún àwọn òfin láti rí i dájú wípé èèyàn ò fi a ojú ba ilé ẹjọ́

Ṣe o fẹ́ràn lọ sí etíkun? Etíkun jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi. Mo dẹ̀ máa lọ sí etíkun ní òrùkọ̀rò nígbà tí aye rẹ̀ bá ṣí sílẹ̀. Alákọ̀kọ́, mo fẹ́ràn ilé yìí nítorí wípé à, mo fẹ́ràn àtẹ̀gùn tó wà níbẹ̀. Ibẹ̀ dẹ̀ máa ń tutù. Mo máa ń bá àwọn ènìyàn ọ̀tún pàdé níbẹ̀. Inú mi dẹ̀ máa ń dùn nígbà tí mo bá wà níbẹ̀ náà.

Ìgbónájẹ́jẹ́ wo, irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Ìgbónájẹ́jẹ́ tí mo fẹ́ràn ni, yìnyín tí àwọn olóyìnbo mọ̀ sí, ẹ̀rọ, amúlé tutù tó jẹ́ air conditioner. Eléyi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn tí inú mí dẹ̀ máa ń dùn sí láti máa lò ó náà. Nípa ìdí èyí, òun ni mo fẹ́ràn jù.

Ṣé o ní nọ́mbà orílẹ̀? Nọ́mbà orílẹ̀ jẹ́ nọ́mbà kan tí ó ṣe pàtàkì. Nọ́mbà yìí ni nọ́mbà tí mo máa ń pè nígbà tí mo bá ní ìṣòro tàbí ìdojúkọ kankan ní kàyéfi tó máa ṣerin ní kàyéfi. Àwọn nọ́mbà yìí ni mo máa ń pè láti ṣe àtúnṣe àti láti ṣe ìdojúkọ sí wọn ní ọ̀nà tó tọ̀ àti ní ọ̀nà tí ó ṣe yẹ náà.

Nígbà wo ni o máa ń ṣe ìmọ́tótó ilé rẹ? Ìgbà tí mo máa ń ṣe ìmọ́tótó ilé mi ni ọjọ́ Sátidé. Ìyẹn ni ìparí ọ̀sẹ̀ nígbà tí mi ò bá ní iṣẹ́ kankan tí mò nílò láti ṣe. Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi ná. Mó de máa n ṣe eléyìí ní ọ̀nà tó tọ́ àti tí ọ̀nà ṣi ó sì yẹ.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Mo ní àpò ní ibí, à, báàgì tí mo máa ń gbé lọ sí, à, ibi iṣẹ́. Báàgì yìí ni mo máa ń fi, à, kọ́kọ́rọ́ mi sí láti rí i dájú wípé kò sọnù. Eléyìí dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi. Gẹ́gẹ́ bí ènìyàn, mo máa ń tọ́jú kọ́kọ́rọ́ mi dáradára.

Èbí ni o fẹ́, ìbò ni o fẹ́ lọ sí ìsinmi? Àá, ibi tí mo fẹ́ lọ sí ìsinmi ni ilẹ̀ China. Ilẹ̀ China jẹ́ ibìkan tí mo fẹ́ràn láti lọ nítorí pé ó jẹ́ ibìkan tí ó dára, ó de jẹ́ ibìkan tí inú mi máa ń dùn sí láti lọ nítorí pé wón ní àwọn ẹ̀rọ tuntun àti ìmò tí ó máa ṣe mí lá ánú púpọ̀.

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Ìtọ́jú àwọn ọjà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. À mọ dé máa ń ṣe eléyii ní à òrekòòrè láti rí i dájú wípé ohun kan ń gberú si àti ǹkan dẹ n lọ síwájú síi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Mo máa ń rí i dájú wípé mo ṣe èrò tuntun àti láti kọ́ ǹkan tuntun náà.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin? Ibi bayi elẹ́yi jẹ́ nǹkan tí mo ti ṣe tó jọ bí oṣù méjì sẹ́yìn nítorí pé nígbà náà ni òṣèré wá sí à àgọ wa láti wá ṣeré. Ìgbà yìí dà jẹ́ ìgbà ìkẹyìn tí mo lọ sí ibi orin láti lọ wo àwọn eré wọn.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn? Àwọn àlọ́ apanilẹ́rìn jẹ́ àwọn àlọ́ kan tí mo fẹ́ràn gidi, tó dè máa finú mi dùn lẹ́ẹ̀kan kan nígbà tí mo bá gbọ́ wọn. Àwọn àlọ́ yìí ṣe pàtàkì, wọ́n dẹ̀ dára dara gidigidi. Eléyìí máa fi mí rẹ́rìn-ín. Ìgbà mìíràn, mo máa wò wọ́n lórí fóònù mi tàbí lórí fíìmù.

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Ohun ọ̀ṣọ́ jẹ́ nǹkan tó ṣe pàtàkì ní ọ̀nà gbogbo. Àwọn eléyìí ní mọ̀ dè máa ń pa sára nígbà tí àyè rẹ̀ bá ṣi ṣilẹ́ bọ́yà. Nígbà tí mo bá fẹ́ lọ síbi òde, lọ síbi ayẹyẹ nibí àjọ̀dún tàbí lọ síbi iṣẹ́, mo máa ń pa àwọn ohun ọ̀ṣọ́ sára. Ó dẹ̀ jẹ́ nǹkan ti ó dára lọ́pọ̀lọpọ̀ náà.

Ṣé ẹ̀yin máa n fọ ọ? Nígbà mí tí mo bá ṣe àwọn iṣẹ́ tí ah o máa ń pa ènìyàn lára tàbí àwọn iṣẹ́ tí ó pọ̀ gidigidi eleyi máa n jẹ́ kí ẹ̀yin fọ́ mi nígbà mí. Tẹ́já wípé mo nílò láti lọ ra àwọn oògùn láti lò láti dájú pé àwọn àìfífọ̀ yìí wá sí ìkùn.

Ṣé o máa ń wọ ìbọ̀wọ́? Àì ìbọ̀wọ́ jẹ́ ǹkan tó ṣe pàtàkì bóyá nígbà tí òtútù bá pọ̀ jù tàbí tí òtútù bá wà. Ìgbà yìí ni mo máa ń rí dájú pé mo máa ń wọ ìbọ̀wọ́. Eléyìí dé jẹ́ ǹkan tí a ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo máa ń wọ ìbọ̀wọ́. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára náà láti wọ̀ nígbà tí òtútù bá wà.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀. A jọ máa ń ṣiṣẹ́ pọ̀, a dẹ jọ máa ń ṣe àwọn nkan kan tí àá otún ṣe pàtàkì sí wa náà ní ibi iṣẹ́. Eléyì dẹ jẹ́ ǹkan tí ó máa ń fi inú mi dùn, nítorí pé mò ní ìfẹ́ rẹ̀, òun náà lè ní ìfẹ́ sí àwọn iṣẹ́ tí mò ń ṣe.

Bawo ni o máa ń gba owó àwọn ènìyàn? Àwọn eleyii da dúró lọ́ri àwọn ènìyàn tí mo bá fẹ́ gba owó wọn, tí ó bá jẹ pé àwọn ọ̀rẹ́ mi ni, màá gba owó wọn nígbà ní orí ìdúró ni tàbí kí n yọ̀ mo wọn, tàbí tí ó bá jẹ pé àwọn àgbàlagbà tàbí àwọn tí ojú mi lọ náà, mò máa n dọ̀bálẹ̀ láti gba owó wọn nítorí wipé ìṣe ọmọlúwàbí ní ilẹ̀ Yorùbá nìyẹn.

Kí ni o máa ń wá ní inú òṣìṣẹ́ tuntun? Òṣìṣẹ́ tuntun gbọdọ̀ jẹ́ arín tí ó ní ọgbọ́n ìmọ̀ àti òye láti ṣe àwọn iṣẹ́ tí mbá fẹ́ fún wọn. Ìyẹn ni àlàkọ̀kọ́. Alakeji ọ̀sẹ̀ titun nígbà ti a bá n ọmọ bere finifini láti mon àwọn ìwà ti won nhi.

Ṣé o ti fúnni ní ẹ̀jẹ̀ rí? Mo ti fúnni ní ẹ̀jẹ̀ rí. Fífúnni ní ẹ̀jẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi. Élédè jẹ́ nǹkan tí mo ti ṣe ní òrékòóré nígbà ìyín lọ́hùn. Nígbà tí mo wà, à, ní, à, ilé eko girama, ó ní àbúrò mi nígbà tí a ra ọ̀dà. Mo jẹ́ ènìyàn kan tó jẹ pé emi ni mo fún wọn ní ẹ̀jẹ̀ nígbà yẹn.

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Ìsọdọ̀tun ọkàn jẹ́ nǹkan tó ṣe pàtàkì lóorekọ̀ore. Mò de máa fẹ́ràn láti máa ṣèléyi bóyá láti gbọ́ orin àti láti ṣe àwọn iṣẹ́ tí wọ́n tun ṣe pàtàkì. Boya kí n lọ ṣe gbádùn, lọ sí eré ìdárayá tàbí kí n ṣe iṣẹ́ ìdániná. Eleyii je nǹkan tí mo máa ń ṣe, láti rípé mo ṣe ìsọdọ̀tun ọkàn.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Àwọn èrò tuntun jẹ́ àwọn nǹkan tí wọ́n ṣe pàtàkì. Mo dẹ máa ń ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Mo fẹ́ràn láti máa kàwé láti máa rí i daju wípé mo ṣe ìwádìí lórí Íńtánẹ́ẹ̀tì láti rí i dájú pé mo mú èrò tuntun wá nípa iṣẹ́ ọjà àbí ibi òwò náà.

Báwo ni o ṣe máa ń tọrọ àforíjì nígbà tí mo bá ṣe àwọn ènìyàn bóyá ọ̀rẹ́ tàbí àwọn alábàágbé? Mo máa ń tọrọ àforíjì ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Ìgbà míì mo máa ń ra ẹ̀bùn fún wọn láti pa ìrònú rẹ́ àti láti rí i dájú wípé mo bẹ̀ wón ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Eyé yìí, mo máa ń ṣe lóòrèkọ̀ọ̀rè láti tọrọ àforíjì lọ́wọ́ àwọn ènìyàn.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifíṣàn? Àwọn ètò tẹlifíṣàn jẹ́ àwọn ètò kan tí mo nífẹ̀ẹ́ sí, tí mo lè fẹ́ràn gidigidi. Lórí kọ̀re, mo máa ń wo àwọn ètò wọ̀nyí nítorí pé wọn dára, wọ́n dè máa ń finú mi dùn. Agaga àwọn ètò tó máa ń mú ọgbọ́n, ìmọ̀ àti òye wá nípa iṣẹ́ tàbí nípa àwọn èrò tuntun níbi ọjà náà.

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Mo jẹ́ ènìyàn tí ó ń jẹ ẹran, nítorí pé ẹran dà ní àrà, ó dẹ̀ jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa ń jẹ lọ́pọ̀lọpọ̀ ní gbogbo ìgbà. Nípa ìdí èyí, mo máa ń jẹ ẹran. Mo fẹ́ran rẹ̀, a ó dẹ̀ jẹ́ ǹkan tí à mọ́ nífẹ́ sí láti máa jẹ náà gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣomo bí a ti ń pẹja? À pipẹja jẹ́ ǹkan tí mo máa ń ṣe à lọ́pọ̀lọpọ̀, ó lè jẹ́ ǹkan tí inú mi máa ń dùn sí náà lóorekóre nígbà tí ayẹ rẹ bá ṣi sílẹ̀. Èléyìí ni mo kọ́ nígbà tí mo wà ní ọ̀dọ̀ bàbá bàbá mi, nígbà tí mo wà ní kékeré. Ìgbá yii ni mo kọ́ bí a ti ń pẹja, ó dè jẹ́ ǹkan tí inú mi dùn ń ṣi.

Ṣé o máa ṣe ìmúdójúìwọ̀n software rẹ? Ìmúdójúìwọ̀n software jẹ́ nǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè nítorí pé ó ṣe pàtàkì. Ó lè jẹ́ nǹkan, er, tí mo nílò láti ṣe láti ríi dájú pé àwọn software mi wọ́n ṣiṣẹ́ ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Mo dẹ̀ ń ṣe eléyii lóòrèkóòrè náà.

Ìrọrí mélòó ni o máa ń lò? Ìrọrí tí mo máa ń lò ni ìrọrí méjì. Tó dẹ̀ jẹ́ ǹkan tí mo máa ń lò lóòrèkóòrè nígbà tí mo bá fẹ́ sùn. Àwọn ìrọrí yìí ni, à, méjì. Nítorí pé ìkan máa wà níbí ọ̀rí mi, ìkan máa wà lẹ́gbẹ̀ẹ́ mi. À, tó dẹ̀ jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe gẹdẹgẹdẹ ẹ nígbà tí mo bá ń sùn.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí, eyen nígbà tí mo wà ní ilé ìwé ẹ̀kọ́ gíga, mo máa ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún àwọn ọ̀rẹ́ mi àti àwọn tí a jọ máa ń gbé ilé, nítorí pé ìfẹ́ ni. Mó dẹ́ máa ṣe iṣẹ́ ọ̀fẹ́ eyẹn ní ilé ìjọsìn náà. Eleyii na jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni o ń lò? Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo ń lò ni àwọn ilé tí mo máa ń rí láti orí Íńtánẹ́ẹ̀tì tàbí orí social media. Ilé jẹ́ àwọn kan tí wọ́n ṣe pàtàkì. Gidìgidì, mo dẹ̀ mọ́n ń lò wọ́n lonàá konná láti rí i dájú pé mo fi ṣe àtúnṣe sí àwọn nǹkan kan tó ṣe pàtàkì sí mi.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn ni àwọn tí wọ́n ń ṣe eré orí ìtàgé. Eré orí ìtàgé jẹ́ nǹkan tí inú mi máa ń dùn sí lóòrèkòrè àti àwọn nǹkan tí mo fẹ́ràn, à, gẹ́dẹ́gẹ́dẹ́. Pẹ̀lú ẹ, ó yáwó pé wọ́n ṣe eléèní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ na.

Ṣé o mọ ń tan ikọrin ìkíni lórí fóònù rẹ? Eléyìí jẹ́ nǹkan tó ṣe pàtàkì lóòrèkóòrè nígbà tí mo bá fẹ́ bá àwọn ènìyàn tí wọ́n ṣe pàtàkì sí mi sọ̀rọ̀. Ìyẹn ni orí fóònù, mo máa rí i dájú pé mo tan àwọn eléyìí sílẹ̀. Eléyìí dẹ̀ jẹ́ nǹkan tí ó tún ṣe pàtàkì náà.

Ṣé màá rọrùn nígbà tí mo bá sùn? Nígbà tí mo bá sùn, màá rí i dájú pé mi ò rọrùn. Èyí jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn, óò lè jẹ́ nǹkan tí kò kí ń fi inú mí dùn náà nígbà tí mo bá ṣe é. Nípa ìdí èyí, nígbà tí mo bá sùn, màá rí i dájú wípé àmi ò kí ń rọrùn.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni ìgbà Kérésìmesì. Ìgbà Kérésìmesì jẹ́ ìgbà ọdún tí inú mi máa ń dùn gidigidi nítorí pé àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tí a tijọ wa ní ọjọ́ to ti pẹ́ gbogbo won máa wá sílé láti wá ṣe àjọyọ̀ náà. Èleyiií de jẹ́ nǹkan tí mo fẹ́ràn jù, tó dẹ̀ máa ń múnú mi dùn gidigidi.

Ṣé o mọ̀ bí a ti ń tan àwọn nǹkan ṣe? Títún àwọn nǹkan ṣe jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Eléyìí dẹ̀ jẹ́ nǹkan tí mo mọ bí wọ́n ṣe ń ṣe, àmọ́ ó dá lórí lórí àwọn nǹkan tí mo bá fẹ́ tún ṣe. Bóyá àwọn nǹkan ilé tàbí àwọn nǹkan tí mo bá nílò láti ṣe náà, mo máa ṣe wọ́n bí mo bá mọ̀.

Báwo ni o ṣe ń gbọ́ ìró àwọn oníbàárà? Ìró àwọn oníbàárà ṣe pàtàkì sí mi. Mo dẹ̀ máa gbọ́ eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣì yẹ náà. Nígbà tí mo bá gbọ́ ìró àwọn oníbàárà, mo máa ń gbọ́ eléyìí láti rí i dájú wípé mo ṣe àwọn nǹkan kan tí mo nílò láti ṣe àti láti rí pé mo gbọ́ ìpè wọ́n gidi gidí.

Báwo ni wọ́n ṣe máa ń yan àwọn alábàáṣẹ́ṣẹ́ pọ̀? Nígbà tí mo bá fẹ́ wọn yan àwọn alábáṣiṣẹ́ pọ̀, mo má ń ṣe ìwádìí wọn dáadáa, mo dè máa rí dájú pé wọ́n mọ iṣẹ́ àti àwọn kankan tí wọ́n nílò láti ṣe láti darí iṣẹ́ kó lọ síwájú. Mo dè má n rí dájú pé wọ́n ní ẹ̀mi ìṣọ̀kan ní ilé iṣẹ́ náà.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Ẹ̀rọ ìrànwọ́ ohùn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí mo máa ń lò nígbà tí mo bá wà níwájú àwọn ènìyàn àti ọ̀pọ̀ ẹlẹ́yi ni ó máa ń ṣe ìrànwọ́ fún mi kí àwọn ènìyàn kí wọ́n lè gbọ́ àwọn nǹkan tí mò ń sọ ní gere ge.

Ṣé ò ní ọkọ? Ah, níìsín, mo ní ọkọ̀ tí mo ń wà, àmọ́ ọkọ̀ yìí jẹ́ ọkọ̀ tí àwọn ilé iṣẹ́ tí mo bá ń ṣe iṣẹ́ tí wọ́n ń gbé fún mi. Ó dẹ̀ jẹ́ ọkọ̀ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, ọkọ̀ bọ̀gìnì, tó jẹ́ wí pé ó ní owó ní orí rẹ̀. À oun ni wọ́n ń gbé fún mi. Ọkọ̀ yìí ni mo dẹ̀ máa lò lóòrèkóòrè nígbà tí mo bá fẹ́ lọ sí ibi iṣẹ́.

Ibi wo ni o fẹ́ràn lọ jù? Ibi tí mo fẹ́ràn lọ jù ni, à, eré, ibi eré ìdárayá tàbí gym. Elé dè jẹ́ ibi tí mo fẹ́ràn láti máa lọ ní ọjọ́ Saturday tàbí ní ọjọ́ ìsinmi. À, mo fẹ́ràn láti lọ síbí nítorí pé ó dára lọ́pọ̀lọpọ̀, ó dẹ̀ máa ń fún mi ní okun àti agbára náà.

Ṣé o máa ń gba àwọn ímélì àiwúlò? Àwọn ímélì àwúlò jẹ́ ǹkan tí wọ́n máa ń gbà lọ́pọ̀lọpọ̀ iyen ní ọjọ júmọ̀. Wọ́n máa ń gbà àwọn eléyìí lọ́wọ́ àwọn ènìyàn tó jẹ́ wípé a olè ni wọ́n tàbí tí wọ́n fẹ́ ṣe ìjàmbá sí orí fóònù láti fi jí àwọn ǹkan kan. Àwọn eléyii ni mọ̀ dẹ́ máa ń gbà.

Ṣé o ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n ní ilé? Àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n tí mo ní sílé, wọ́n pọ̀ díẹ̀ bíi tẹlifíṣàn tí mò ń lò. Ó jẹ́ ẹ̀rọ ọlọ́gbọ́n tí ó de dára lọ́pọ̀lọpọ̀ láti fi ṣe àwọn iṣẹ́ tí ó ṣe pàtàkì. Àwọn ẹ̀rọ tí mò ń fi ponmi náà, wọ́n jẹ́ ẹ̀rọ ọlọ́gbọ́n náà.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lọ́jọjúmọ́? Mo máa rí dájú pé mo fọ eyín ní ojoojúmọ́, ìyẹn ní ìgbà méje àbí ìgbà mẹ́ta. Nítorí wípé à ní àárò mo máa fọ eyín mi, tí bá dé ní à alẹ́ kí n tó lọ sùn mo máa fọ eyín náà. Eléni mo máa ń ṣe lóòrèkóòrè lọ́jọ́júmọ́

Bawo ni o ṣe máa ń ṣètò àwọn ìsọ̀rọ̀ ní àárín àwọn ẹlẹgbẹ́? Àwọn ìsọ̀rọ̀ ní àárín àwọn ẹlẹgbẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Nígbà tí ìṣòro bá wà, mo máa ríi dájú wípé mo pé pàdé láti ṣe àṣàrò lórí rẹ̀ àti láti wá àtúnṣe sí àwọn nkankan tí ó bá ṣẹlẹ̀ náà.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Ríran àwọn ènìyàn lọ́wọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sì mi. Mọ̀ de máa ń ṣe eléyìí ní ọ̀nà tí agbára mi bá gbé. Nígbà mìí mo máa ń fún àwọn ènìyàn lówó, ìgbà mìí mo máa ń fún wọn ní oúnjẹ, ìgbà mìí mo máa ń gbà wọ́n ní ìmọ̀ràn tí ó máa mú ń lọ síwájú sí iṣẹ́ wọn àti iṣẹ́ ayé wọn náà.

Irú aṣọ wo ni o fẹ́ràn wọ̀? Aṣọ tí mo fẹ́ràn wọ̀ ni aṣọ tí àwọn olóyìnbo ṣẹ̀ṣẹ̀ ń ṣe ní òde òní, nítorí pé àwọn aṣọ yìí dára lára. Ọ́ dẹ̀bjẹ́ àwọn aṣọ kan tí ó máa ń fi inú mi dùn nígbà tí mo bá wọ̀ wọ́n. Nípa idi èyí, àwọn aṣọ tí mo fẹ́ràn láti máa wọ̀ náà nìyẹn nítorí wípé wọ́n jẹ́ aṣọ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Rírin ní àlàáfíà jẹ́ nǹkan ti o ṣe pàtàkì. Mo dè máa n ṣe leéyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ, nítorí pé nǹkan tí ó dára kí ènìyàn máa ṣe ni. Àlàáfíà ṣe pàtàkì. À, ìṣọ̀kan dẹ́ẹ tún ṣe pàtàkì náà láàárín àwọn ènìyàn. Rírin ní àlàáfíà jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe.

Ṣé o ti lé ẹni kan kúrò ní iṣẹ́ rí? À, mi ò tí ì lé ẹni kúrò ní iṣẹ́ rí. Eléyìí jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn láti ṣe nítorí pé mi ò fẹ́ràn láti gba iṣẹ́ lọ́wọ́ ènìyàn kankan tàbí lọ́wọ́, à, ènìyàn tí ó ní, à, ilé àti ọ̀nà tí ẹ ná. Mi ò tí ì lé ènìyàn kúrò ní iṣẹ́ rí.

Ṣe o fẹ́ràn ìjókòó ní ilẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú? Eleyi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Loorekoórè, nígbà tí mo bá wà nínú ọkọ̀ òfurufú, mo máa ń rí i dájú wi pé mi ò jókòó sí ibi tí fèrèsé bá wà. Mi ò fẹ́ràn rẹ̀, mi ò, ó jẹ́ ǹkan tí mi ò nífẹ̀ẹ́ sí rárá.

Ṣé o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Ó lè jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi, a gidi-gidi nígbà tí mo bá ní àwọn nǹkan kan tí mo nílò láti ṣe, ẹyàn ní orí Íńtánẹ́ẹ̀tì. Ìgbà yìí ni mo máa ń ra àwọn nǹkan kan, náà todẹ́ jẹ́, nǹkan tí yóò ṣe pàtàkì fún mi.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Ohun mímu tí mo fẹ́ràn jù ni omi. Omi jẹ́ à ohun mímu tí ó ṣe pàtàkì láti rí i dájú wípé ó gbe òǹgbẹ eeyàn àti wípé oúnjẹ wá sílẹ̀ ní ìgbà tí ó tọ́ àti ní ìgbà tí ó yẹ. Ẹlẹ́dè jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí àwọn dókítà tí wọ́n máa ń sọ̀rọ̀ nípa rẹ̀ ní ojoojúmọ́. Ní ìdí nìyẹn tó jẹ́ pé omi ni mo fẹ́ràn fún ohun kan mímu.

Ṣé o ti béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ìròrí? É lé jẹ́ ǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè nígbà tí àsìkò rẹ̀ bá ṣí sílẹ̀. Wọ́n jẹ́ ẹnìkan tí ó kì í tijú fún àwọn ǹkan bí ẹlẹ́yìí. Nípà ìdí èyí, nígbà tí mo bá nílò àwọn ǹkan kan, mo máa ń bèèrè lọ́wọ́ olùṣètò láti rí i dájú pé mo ṣe àwọn ǹkan tí mo ní láti ṣe.

Ṣé o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? À, láti ṣiṣẹ́ ju wákàtí lọ jẹ́ nǹkan tí mo máa ń ṣe. À, nígbà mìí gege bí ènìyàn, ó dè jẹ́ nǹkan tí, à, mo máa ń ṣe náà nígbà tí iṣẹ́ bá pọ̀ ní ọwọ́ mi tàbí tí mo bá ní, à, àwọn iṣẹ́ tí mo nílò láti parí ní ọgọ́run. Mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ ni.

Orin wo ni o fẹ́ràn jù? Orin tí mo fẹ́ràn jù ni, orin ẹ̀mí gẹ́gẹ́ bí mo ṣe sọ sẹ́yìn. Orin gospel jẹ́ orin kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí àwọn onígbàgbọ́ tí wọ́n máa ń kọ, tó dẹ̀ dára fún ìpàrọ̀ ọkàn tàbí nígbà tí ènìyàn bá fẹ́ dá ara lára yá. Eléyìí ni àwọn tí mo fẹ́ràn láti máa ń gbọ́ bóyá ní àárọ̀ tàbí ní àṣálẹ́.

Ṣé o fẹ́ràn wíwọ àwọn ẹràwọ̀? Wíwọ àwọn iràwọ̀ jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Mo de máa ń ṣe lé lóòrèkóòrè nígbà tí mo bá ní àsìkò láti ṣe wọ́n, nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára. Mo de máa ń wọo wọ́n iyẹn ní àṣálẹ́ ní ìrọ̀lẹ́ nígbà tí mo bá ń jókó sí à ojọ àgbàlámì náà.

Ṣé o fẹ́ràn lò èrò ìgbésókè? Èrò ìgbésókè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì ní ibi iṣẹ́. Àwọn ọmọdé máa ń lò àwọn èrò yìí ní òreekoòre àti ní dédé, nítorí pé wọ́n ṣe pàtàkì láti ríi dájú pé iṣẹ́ ń lọ síwájú àti pé èèyàn ò ṣi mú èrò titun wa náà. Ó dára. Mọ dẹ máa ń lò wọ́n nígbà gbogbo.

Ṣé o máa ń wọ fìlà? Wíwọ fìlà jẹ́ ǹkan tí, à, ó dára. Mọ dọ̀ máa ń wọ fìlà gidi-gidi nítorí pé, à, ó dára. Wíwọ fìlà dá, ó jẹ́ ǹkan tí inú mi máa ń dùn sí láti rí dájú pé mo ṣe. Nígbà tí mo bá wọ fìlà, ó máa ń jẹ́ kí, à, ẹwà mi kí ó jáde àti kí àwọn èèyàn kí wọ́n máa yìn mí náà.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni data analysis. Ó lè jẹ́ ìmọ̀ tí ó jọmọ́ bí ènìyàn ní ọgbọ́n láti dáju wípé ó ní ètò lórí àwọn ẹ̀rọ ilé-iṣẹ́ kọ̀ọ̀kan láti bá wọn ṣiṣẹ́ tó dẹ̀ jọmọ́ owó bọ̀gìnì pé òun ni wọ́n gbà náà.

Ìgbà mélòó ni o máa ní ìpàdé lọ́sọ́ṣẹ̀? Mo máa ní ìpàdé lọ́sọ́ṣẹ̀ ní ìgbà méjì. Nítorí pé iyẹn ní ìgbà àkọ́kọ́ ní ọjọ́ tí mo bá dé ibi iṣẹ́ ní ọjọ́ Monday, iyẹn ni ọjọ́ ajé, màá bá àwọn ènìyàn pàdé láti ṣe ìpàdé pẹ̀lú wọn. Àti ní ọjọ́ ìsinmi tí bá lọ sílé ìjọsìn, a máa ṣe ìpàdé nípa ìṣe wa lọ́hùn-ún náà.

Ṣé o ń wọ aṣọ àkọ́yọrí ní ibi iṣẹ́? Aṣọ àkọ́yọrí ní ibi iṣẹ́ jẹ́ aṣọ kan tí mo máa ń wọ. Tọ́dẹ̀ máa fi inú mi dùn náà nítorí pé aṣọ yìí jẹ́ aṣọ kan tí mo máa ń wọ nígbà tí mo bá fẹ́ ṣe iṣẹ́. Ó jẹ́ aṣọ iṣẹ́ fún mi nítorí pé mi ò kí ń wọ aṣọ ilé. Nígbà tí mo bá wà ní ibi iṣẹ́, aṣọ yìí ni mo dẹ̀ bá ń wọ̀.

Ṣé ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn jì? À, nígbà tí àwọn ènìyàn bá ṣẹ̀ mí, mo máa ń dá ri ji wọ́n ní ọ̀nà ti o tọ́ àti ní ọ̀nà tó yẹ. Eléyìí kì í ṣe nǹkan tí ó ń lẹ́ra fún mi láti ṣe nítorí wípé Bíbélì fi di irẹ̀ múlẹ̀ pé kí a máa dáríjì àwọn tí ó bá ṣẹ̀ wá. À, nǹkan tí mo dẹ́ ń ṣe níyen.

Àgọ́gọ̀ mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Mo máa ń jẹ oúnjẹ alẹ́ ní dédé aago mé- méje alẹ́. Eleyi jẹ́ igbà tí inú mi máa ń dùn gidigidi láti ri pé mo jẹ oúnjẹ àti wípé oúnjẹ yen dè wá le ní ìgbà tí ó yẹ kí ó wá lẹ́ náà. Tó dè jẹ́ ǹkan tí ó tun dára tí ó de tun rọrùn fún mi láti máa ṣe.

Ṣé o ní àwòrán lára? Ah! Bí mo ṣe wà yí, mi ò ní àwòrán lára. Eleyii jẹ́ nǹkan tó jẹ́ wípé mi ò fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn nítorí pé kò bọ́jú mu. Ó dẹ̀ lòdì sí a ìpìlẹ̀ ní ẹbí tí mo ti jáde nípa ìdí èyí. Mo jẹ́ ẹnìkan tí a kò ní àwòrán kankan lára.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́? Fóònù mi jẹ́ ẹ̀rọ tó jọ́ pé mo máa ń lò ó dáradára lójoojúmọ́ nítorí pé ó ṣe pàtàkì sí mi. Mo dẹ̀ máa ń lò ó láti fi ṣe àwọn iṣẹ́ ní ibi iṣẹ́ tàbí láti fi pe àwọn ènìyàn náà. Mo máa ń lò ó bí i fún aago méjìlá ní ọjọojúmọ́.

Nígbà wo ni o kẹ́yìn sunkún? Ìgbà tí mo kẹ́yìn sunkún ni ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gírámà nígbà mìíràn ni àwon olùkọ́ mi tí wọ́n nà mí ní ilé ìwé nípa ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ lé lẹ̀ jẹ́ ìgbà kẹ́yìn tí mo sunkún. Laó jẹ́ ǹkan tí bá ti run nípa rẹ̀ ó máa ń mú námídùn nítorí pé ó jẹ́ ìgbà tí mo kọ́ àwọn ẹ̀kọ́ tó ṣe kókó sí mi.

Nígbà wo ni o kẹ́yin lọ sí ọjà? Ọjà jẹ́ ibi kan tí mo fẹ́ràn láti máa lọ à lóòrekòró. À mo dẹ̀ síí lọ sí ọjà ní ọ̀sẹ̀ tí ó kọjá, nítorí pé ọjà ni mo ti máa ń ra àwọn nǹkan èlò bóyá tí mo bá fẹ́ ṣe oúnjẹ tàbí tí mo bá fẹ́ ṣe àwọn nǹkan tí ó tún ṣe pàtàkì sí mi náà. Ìwà yìí ni mo máa ń lọ sí ọjà ní ọ̀sẹ̀ tí ó kọjá. Mọ dẹ̀ síí lọ sí ọjà.

Ní oúnjẹ àkàrà tí ó fẹ́ràn jù, oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni puff puff. Puff puff yi dẹ́ je oúnjẹ kan tí mo fẹ́ràn gidi nítorí pé ó jẹ́ oúnjẹ kan tí ó dára lára. Ó dẹ̀ jẹ́ oúnjẹ tí mo máa ń jẹ bí ìpanu yẹn ní ọ̀sán nígbà tí mo bá wà ní ibi iṣẹ́ tàbí tí mo bá ní ìdánidúró lẹ́nu iṣẹ́ náà.

Kí ni ìgbádùn rẹ̀? Ìgbádùn mi ni, à, ǹkan tí ó ṣe pàtàkì fún mi jù. Laláàkọ́kọ́, ìgbádùn mi ni oúnjẹ. Mo fẹ́ràn oúnjẹ nítorí pé oúnjẹ jẹ́ ǹkan tí ó dára, à, dára. Ó de jẹ́ ǹkan tí ó dára fún ènìyàn náà láti máa jẹ. À, nípa ìdí èyí, oúnjẹ jẹ́ ǹkan tí mo fẹ́ràn jù fún ìgbádùn.

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Nígbà tí mo bá gba ìpè lórí fóònù yẹn ní ibi iṣẹ́, mo máa ń gba ayé ní ọ̀dọ̀ olùdarí iṣẹ́ láti lọ dáhùn àwọn àfóònù wọ̀nyí. Ó dẹ̀ jẹ́ nǹkan to bá jepé nǹkan tí ó ṣe pàtàkì tàbí ní ibi iṣẹ́ ni mo máa ń gba lálaìsí àní-àní, à tó de jẹ́ nǹkan tí ó tún ṣe pàtàkì náà.

Bawo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ ṣiṣẹ́, àbí bá àwọn ẹlẹgbẹ́ ṣiṣẹ́ jẹ́ nǹkan tí yóò ṣe pàtàkì, ó dè jẹ́ ǹkan tí mo máa ṣe lóòrèkóòrè náà. Mo máa ṣe e léyín ni ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣì yẹ. À, mo máa ríi dájú pé a ṣe pẹ̀lú ìṣọ̀kan, ẹ̀mí kan àti láláẹ̀ẹ́sí àní àní.

Ṣé o fẹ́ràn yíya àwòrán? Yíya àwòrán jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn. Nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gírámà, ìgbà yìí ni mo kọ́ bí wón ṣe ń ya àwòrán. Eléyìí de je ǹkan tí mo máa ń ṣe pẹ̀lú ọkàn kan tí ó dẹ̀ tun fi inú mi dùn. Àná gẹ́gẹ́ bí ènìyàn, à ó dára lọ́pọ̀lọpọ̀ láti máa ṣe eléyìí.

Irú ìbọ̀ṣẹ́ wo ni o fẹ́ràn wọ̀? Ìbọ̀ṣẹ́ tí mo fẹ́ràn wọ̀ ni ìbọ̀ṣẹ́ aláwo. Eleyii dẹ̀ jẹ́ ìbọ̀ṣẹ́ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, nítorí lóòrèkóòrè nígbà tí mo bá ṣe ilé yìí, mo máa rí i dájú pé ó ní ìmọ́tótó. Ó dẹ̀ jẹ́ nnkan tí ó lẹ́wà gidigidi, tó jẹ́ aláwo náà.

Nígbà wo ni ọjà tuntun yóò dé? Ọjà tuntun yóò dé, ní ìgbà ọdún yẹn ni oṣù mẹ́ta tí ó ń bọ̀. Ìbáyi ni ọjà tuntun yóò jáde tí àwọn ènìyàn tí wọ́n máa ra àwọn nǹkan tuntun tí ó dẹ̀ jẹ́ ǹkan tí ó dá lọ́pọ̀lọpọ̀ fún ènìyàn náà. Nípa ìdí èyí, ó tó dé ọ̀sẹ̀ mẹ́ta tí ó ń bọ̀.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Mo ní ẹranko ọ̀sìn. Ẹranko ọ̀sìn tí mo dẹ̀ ní ni olóǹgbò. Olóǹgbò jẹ́ ẹranko ọ̀sìn kan tí mo fẹ́ràn gádagáya tí mo dẹ̀ fẹ́ràn ṣe nítorí pé wọ́n máa ń gbọ́ran wọ́n ní ìfẹ́. Wọ́n dẹ̀ máa ń ṣe ìdáàbòbò àyíká ilé, à láti dájú pé èkúté wọn kò ṣe àní àní ní inú ilé náà.

Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Nígbà tí mo bá wà nínú ọkọ̀ mi ò kí ń bínú. Elèeyi jẹ́ ǹkan tí mo máa ń rí dájú pé mi ò kí ń ṣe nítorí pé ó jẹ́ ǹkan tí kò dára, ó dè jẹ́ ǹkan tí kò ó lòdì sí ìlànà ọmọlúàbí ní ilẹ̀ Yorùbá. Ìdí nìyí tó jẹ́ pé tí mo bá wà nínú ọkọ̀ mi ò kí ń bínú fún ǹkankan.

Irú orin wo ni o fẹ́ràn gbọ́? Orin tí mo fẹ́ràn gbọ́ ni orin ìgbàgbọ́. Orin ìgbàgbọ́ jẹ́ orin kan tí mo fẹ́ràn lọ́pọ̀lọ́pọ̀ nítorí pé ó máa ń fún mi ní, à, ó máa ń fún, ó máa ń jẹ́ kí inú mi dùn, ìyen lá l'akọkọ. Élékèjì, nígbà tí ọkan mi bá bàjẹ́, oun ní mo máa ń gbọ́ láti kí, láti jẹ́ kí ìgbàgbọ́ mi kí ó dúró ṣinṣin.

Ṣe o fẹ́ràn jíjó? Jíjó jẹ́ nǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀, ó de jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe. Nípa ìdí èyí, mo fẹ́ràn láti máa jó nítorí pé ó dára, ó de jẹ́ nǹkan tí inú mi dùn sí náà láti máa ṣe. Nígbà tí, ààh, mo bá ṣe eléyi, ó jẹ́ bí eré ìdárayá fún mi ní ìgbà gbogbo náà. Jíjó jẹ́ nǹkan tí mo fẹ́ràn.

Ṣé o máa ń di ọjà bọ̀ nígbà tí o bá wà nínú ọkọ̀? Nígbà tí mo bá wà nínú ọkọ̀, mo máa ń di ọjà bọ̀ nítorí pé eléyìí ṣe pàtàkì sí mi. Ó dẹ̀ jẹ́ ǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè, tí ó jẹ́ wí pé ó máa ń fi inú mi dùn náà nígbà tí mo bá ní àwọn iṣẹ́ kankan tí mo nílò láti ṣe tàbí tí mo bá rí àwọn ǹkan tí mo fẹ́ràn, ìgbà yìí ni mo máa ń ṣe eléyìí.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójoojúmọ́? Mo máa ń fọ ọwọ́ ní ìgbà tó pọ̀ ní ojoojúmọ́, ah nítorí pé iṣẹ́ tí mò ń ṣe ó jẹ́ iṣẹ́ kan tó máa ń fi ọwọ́ mi, mu oru tàbí dọ̀tí. Nígbà mii, nípa ìdí èyí, mo máa rí pé ah mo fọ àwọn ọwọ́ mi nígbà gbogbo láàárọ̀, lọ́sàn-án àti lálẹ́ náà. Mo máa ń ṣe àwọn eléyìí gidigidi nítorí pé ìmọ́tótó dára.

Kí ni ó máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Àwọn nǹkan tó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ wọ́n pọ̀ díẹ̀. Nígbà tí mo bá ṣe àwọn iṣẹ́ tó jẹ́ wípé mi ò tíì ṣe rí tí àwọn iṣẹ́ yìí tí wọ́n lè yọrí sí rere nípa ìdí èyí, eléyìí máa ń fún mi ní ìtara tí ó pọ̀ ní ibi iṣẹ́ tó dè máa n mú inú mi dùn gidigidi gan-an ni.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí ọ̀ṣẹ́? Àsìkò ìparí ọ̀ṣẹ́ jẹ́ ìgbà kan tí ó máa ń ní iṣẹ́ tó pọ̀ lọ́wọ́. Mo dẹ̀ máa rí pé mo máa ń ṣe àwọn iṣẹ́ yìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Mo máa ń rí dájú wipé, à, mo parí àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe àti mo máa ń rí dájú pé mo ṣe wọ́n gẹ́gẹ́ bí iṣe kí n ṣe wọ́n náà.

Èdè wo ni o fẹ́ kọ́? Èdè tí mo fẹ́ kọ́ ni èdè Spanish. Èdè Spanish jẹ́ èdè kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ láti fi bá àwọn ènìyàn ṣiṣẹ́ ní òkè òkun tàbí ní ìlú mìíràn. Èdè yìí jẹ́ èdè kan tí mo fẹ́ràn láti kọ́ lá fún àwọn iṣẹ́ ta tí láti bá àwọn ènìyàn ṣiṣẹ́ pọ̀ náà ní ọ̀nà tí ó tọ́, tí ó pọ̀.

Ṣé o fẹ́ràn kíkọrin? Kíkọrin jẹ́ nǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ láti máa ṣe, nítorí pé eleyì maa n munumi mi dùn gidigidi nígbà tí mo bá kọrin. Ó jẹ́ nǹkan tí ó dára fún mi. Kíkọrin jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe. Mo dẹ̀ mọ bí wọ́n ṣe ń kọrin dáadáa, nítorí pé mo, mo darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ akọrin nígbà tí mo wà ní kékeré náà.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? À mọ́ máa n jẹun nínú ọkọ̀ mi nígbà tí ààyè rẹ̀ bá ṣí sílẹ̀. Èléyìí jẹ́ nǹkan tí mo máa ń ṣe, ní ìgbà tí yo bá wù mí. Bóyá tí àyè o bá ṣí nínú ilé, à, mo máa ń gbé oúnjẹ lọ sínú ọkọ̀ mi láti lọ jẹ níbẹ̀. Tó dẹ̀ jẹ́ ǹnkan tí ó dára láti ṣe ni, gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìtagbangba? Iṣẹ́ ìtagbangba jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti ṣe. Mo jẹ́ ẹnìkan tí kò kín tijú fún iṣẹ́. A bẹ́bótì nǹkúrò nígbà tí mo bá rí iṣẹ́ tí ó jẹ́ wípé iṣẹ́ ìtagbangba ni, mo máa ń ṣe é pẹ̀lú ìdùnnú àti ayọ̀ láàláì ṣe ànírànì nípa rẹ̀. Nípa ìdí èyí, iṣẹ́ ìtagbangba mo máa ń ṣe, mo dẹ̀ fẹ́ràn rẹ̀ náà.

Ìgbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Ilé ìkàwé jẹ́ ibìkan tí ó ṣe pàtàkì sí mi. Ìgbà kẹ́yìn tí mo dẹ̀ lọ síbẹ̀ ni ìgbà tí mo wà ní ilé-ìwé ẹ̀kọ́ gíga. Nígbà yèn lọ́hùn, nígbà orekòrè tí a bá ní ìdánwò tí a fẹ́ ṣe, ìgbà yíì ni mo máa ń lọ sí ilé ìkàwé láti rí pé mo lọ kàwé láti lọ rí daju pé mo gbìyànjú ní ìdánwò mi.

Kí ni o máa ń ṣe nígbà tí o n bá dúró dè nǹkan? Nígbà tí mo bá dúró dè nǹkan, àwọn nǹkan tí mo máa ń ṣe ni wípé mo máa ń fi ọkàn balẹ̀. Mo dẹ̀ máa ń rí dájú pé mo ní ìgbìro àti àwọn ìmọ̀ tí ó dára ní ọkàn náà. Mi ò kí ń jìyàn, mi ò dẹ̀ kí ń kánjú nígbà tí mo bá dúró dè àwọn nǹkan.

Wákàtí mélòó ni o máa ń wò ní ojú ìbòjú lójoojúmọ́? Mo máa ń wò ojú ìbòjú lójoojúmọ́ fún wákàtí méjì iyẹn ní àárọ̀, à, iyẹn ní àárọ̀ àmi fún ìgbà méjì yẹn ní àárọ̀ nígbà tí mo bá ń lọ síbi iṣẹ́ tàbí tí mo bá fẹ́ jáde àti ní àṣálẹ́ nígbà tí mo bá fẹ́ lọ sùn.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí Ìṣẹ́gun òde? Ìṣẹ́gun òde jẹ́ ǹkan tí ó ṣe patakí sí mi ìgbà kẹ́yìn tí mo dẹ̀ lọ síbí, ní ìgbà tí mo wà ní kékeré. Nígbà yẹn náà lọ́hùn, a lọ ṣe eléyìí, àpẹ̀lú ẹ̀gbọ́n mi tó jẹ́ wípé a dẹ̀ pa àwọn ẹran oríṣiríṣi wá sílé. Eléyìí dẹ̀ jẹ́ kí inú mi dùn náàn nígbà yẹn lọ́hùn.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Nígbà tí mo bá ń jẹun, mo ní ìwà tí ó dára lọ́pọ̀lọpọ̀. Nítorí pé, eleyi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì láti rí dájú wípé èèyàn ṣe ǹkan tí ó dára ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Nígbà tí mo bá jẹun, mo rí dájú wípé mi ò kín ń sọ̀rọ̀, mo dẹ̀ rí dájú wípé mi ò kín ń pariwo náà.

Ṣé o fẹ́ràn wà ní òru? Òru jẹ́ nǹkan tó jẹ́ pé mi ò fẹ́ràn rárá àti rárá, à nígbà tí eléyìí bá dẹ̀ ṣẹlẹ̀, máa rí dájú pé mò kójú rẹ̀ ni ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Nígbà tí òru bá wà, ìgbà tí mo máa ń tọ̀nọ́, mo fẹ́ràn iná, mi ò láìkí òru. Àyàfi ìgbà tí mo bá fẹ́ sùn.

Nígbà wo ni o kẹ́yìn kọ nǹkan tuntun ní ibi iṣẹ́? Àì nǹkan tuntun ní ibi iṣẹ́ jẹ́ nǹkan tí ẹlẹgbẹ́ mi, ààlábàá ṣiṣẹ́ pọ̀ mi ṣe kọ mi ní ọ̀sẹ̀ tí o kọjá. Eléyìí dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi náà gẹ́gẹ́ bí ènìyàn, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó tún fi inú mi dùn, à nítorí wípé, à nǹkan tí ó dára ni láti máa kọ́ nǹkan tuntun.

Irú kọ̀npútà wò ní o ní? Kọ̀npútà tí mo ní ni kọ̀npútà tí ilé iṣẹ́ del ti wọn ṣẹ̀ ṣẹ̀ ṣe jáde laipẹ́ yìí. Ó dè jẹ́ kọ̀npútà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí a mo ṣi laptop tí ó dè dára tí ó ṣe ṣẹ́ dáadáa tí bátìrì àti àwọn ǹkan kan tí wọ́n wà nínú ẹ̀ tí wọ́n dẹ̀ ń ṣe iṣẹ́ gidigidi ni.